Mo ma ń sinmi ni aṣálé nígbà tí mo bá ti lọ sí ibi iṣẹ́ láti àárọ̀, ìgbà tó bá di alẹ́, màá wẹ̀, màá jẹun, màá sì gbìyànjú láti fẹ̀yìnlélẹ̀. Màá mú fóònù mi láti máa wo nǹkan tó wà ní inú rẹ̀ kí n tó fi ara mi lẹ́ láti sùn.

Mo máa ń rántí àwọn adẹ́hùn mi, pa pé èmi ni mo mọ̀ má dá àwọn adẹ́hùn yìí fún àwọn tí mo fún ní adẹ́hùn. Mo sì máa ń gbìyànjù láti má gbàgbé. Nípa rírántí, mo lè rántí lẹ́me wà lo ójó kan náà, kí n lè mú adẹ́hùn náà ṣe, Ọkàn mi a máa lù kìkìkìkìkì.

Mo kẹ́hin pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tó kọjá, níbi ayẹyẹ ńlá kan èyí tí a ṣe fún ìkan nínú wa tí ń gba oyè. Àwọn ọ̀rẹ́ mi inú wọn dùn láti rí mi, inú tèmi náà dùn láti rí wọn nínú ayẹyẹ náà ó sì ṣe kókó sí wa. Inú mi a sì dùn láti rí àwọn tó kù.

Mo ma ń sáré. Ngbà tí mo wà ní kékeré, mo féràn láti máa sá eré gidi gan. Mo sì máa ń sá eré fún ilé ìwé mi dáradára. Nígbà náà, mo féràn eré sísá gidi gan ni.

Mo ma n je ounje ale ni aago mẹfa tabi ni aago meje. O pe mi ju. Mo nilo lati jẹ oúnjẹ alé ni aago méje alé. Sugbon àwọn ìgbà kan ma n wa tí mo bá pẹ́ níta, mo ma n pẹ jẹun lálẹ́

Nígbà tí mo bá wà ní ilé, mo máa ń lo àwọn àkoko mi nípa ká ṣeré papọ̀ pẹ̀lú ìyàwó pẹ̀lú àwọn ọmọ, a lè ṣeré ká máa le ara wa káàkiri nínú ilé. Nígbà tí mo bá sì rí pé a lè jáde, a lè lọ sí ilé ibi tí a ti ń wo àwòrán, a lè lọ jẹun ní ìta, oríṣìíríṣìí nǹkan ni a máà ń ṣe papọ̀ nígbà tí mo bá wà ní ilé.

Mo máa ń fọ ọwọ́ mi ní ìgbà gbogbo, pàápàá jùlọ kí n tó bẹ̀rẹ̀ láti máa jẹun, tàbí ní ìgbà tí mo bá ti ọwọ́ bọ inú ǹnkan tí mo mọ̀ pé ìdọ̀tí ni. Ìgbà mìíràn tí mo bá ń lọ tí ọwọ́ mi bá yí ǹnkan, ó dọ̀tí o kò dọ̀tí o, mo máa ń gbìyànjú láti fọ ọwọ́ mi.

Àfojúsùn mi, mo ma n pàdé rẹ̀ ní àwọn ìgbà míràn ó sì ma n já mi kulẹ̀ ní àwọn ìgbà míràn. Kì í sí gbogbo àwọn àfojúsùn mi ni mo ma n pàdé.

Mo lọ, mo lọ sí ilé oúnjẹ ní ọ̀sẹ̀ tó kọjá. Nígbà tí mo wà ní ibi iṣẹ́, nígbà tí mo bá wà ní ibi iṣẹ́, mo máa ń lọ sí ilé oúnjẹ láti jẹun kín tó máa padà sí ẹnu iṣẹ́ mi.

Ọ̀, mo ní ọjọ́ méje láti sinmi lọ́dọọdún. Irú iṣẹ́ tí mò ń ṣe kò fi ayé ee sílẹ̀ fún mi láti gba ìsinmi ọlọ́jọ́ pípẹ́. Ọjọ́ méje péré ni ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ fún mi láti sinmi lọ́dọọdún.

Mo maa n rìn ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi láààrọ̀ nípa ìrìn díẹ̀ àti nípa lílo mọ́tò ìgboro láti lọ sí ibi iṣẹ́. Ó ma n pé mi láti lọ sí ibi iṣẹ́ pẹ̀lú mọ́tò ìgboro kí n lè tètè dé ibi iṣẹ́ mi.

Mo fẹ́ràn láti máa wọ ìbọsẹ dúdú, èyí tí kò gùn, èyí tí kò ju orúnkún lọ ni mo ní fẹ́ràn láti máa wọ̀, àti èyí tó bá jẹ́ kékeré díẹ̀ ṣùgbọ́n tí ò sá ti gùn.

Mi ò kín wọ ìborùn nitorí pé lákọ̀ọ̀kọ ọkùnrin ni mí. Ni ọ̀dọ̀ wa níbí yìí, a wa ò kín sábà lo ìborùn, àwọn obìnrin wa ló sábà máa n lo ìborùn. Ẹlẹ́ẹ̀kejì ni pé ojú ọjọ́ wa kò fàyè gbá ní ibí láti máa lo ìborùn nítorí ooru.

Mo ma ń jẹ gọ́mù lekoo kan. Ìdí tí mo fi ma ń jẹ ni wípé nígbàtí bó bá dabe ni pé ó ń rẹ mí, tí mo bá ti fi sí ẹnu, o ma n jẹ́ kí ara mi kó gba okun sí láti lè tún lè ṣiṣẹ́ si. Gọ́mù ma ń ràn mí lọ́wọ́ nígbà gbogbo láti gba agbára.

Èmi ò fi gbogbo ra fẹ́ràn àtẹ̀gùn, nítorí pé ó máa nílò kí ènìyàn kó lo agbára rẹ̀ láti lè. Láti lè gùn lọ sókè tàbí láti lè gùn wá sí ìsàlẹ̀, pàápàá jùlọ ní àwọn ilé orí òkè tí ó ga gan-an.

A, mo fẹ́ràn láti máa kọ́ ǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Oríṣìíríṣìí ǹkan ni mo ti kọ lórí Íńtánẹ́ẹ̀tì. Tí mo bá ti jù sí orí afẹ́fẹ́, Íńtánẹ́ẹ̀tì yóò gbe wa fún mi pé bá ìlé a ṣe ń ṣe ǹkan báyìí, báyìí ni a ṣe lè ṣe é, kì í ṣe bá ìlé a ṣe ń ṣe é. Mo fẹ́ràn rẹ̀ gan.

Mo ma n dáàbòbo ààyè ìkọ̀kọ̀ mi lórí íńtánẹ́ẹ̀tì nípa fífi àwọn nǹkan tí ó ní agbára láti má a dáàbòbo orúkọ àwọn ètò ìṣúná mi. Oríṣìíríṣìí nǹkan òní mi ò kí n fi sílẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì.

Èmi fẹ́ràn láti má a kọ orin kẹlẹ́. Mo fẹ́ràn rẹ̀ gidigani, nítorí wípé orin wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn jù. Mo sì fẹ́ràn láti má a kọ ó nígbà gbogbo tí ó bá ti ku èmi nìkan. Orin jẹ́ ǹkan tí mo fẹ́ràn gan ni.

Àṣà tí ẹbí mi máa ń ṣe, ó wà lórisìírìsí. Màá dárúkọ méjì nú rẹ̀. Ni ọdọọdún ní oṣù kẹrin, a máa ń gbìyànjú níbikíbi tí a bá wà, ó jìnnà ni ó súnmọ́ ni, láti lè kó ara wa papọ̀ láti ṣe ayẹyẹ ẹbí wa. Ẹlẹ́ẹ̀kejì ni pé nígbà tí ọdún bá fẹ́ parí, ó lá àwọn nǹkan tí a máa ń jọ ń ṣe papọ̀ gẹ́gẹ́ bí àṣà ẹbí.

Mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, kò sí oun tó burú níbẹ̀, óunjẹ́ kéré ni tàbí ó pọ̀ ni, tí ẹni tí ó fẹ́ jẹun bá ti wà ní ẹ̀gbẹ́ mi, mo fẹ́ràn láti máa pín oúnjẹ mi, nítorí pé kò dáa kí èyàn máa dá oúnjẹ jẹ.

Mo ma n tẹ̀lé àwọn òfin yìí, Mo ma n tẹ̀lé àwọn òfin èyí tó so mọ́ bí ọkọ̀ se rìn ní ìgboro tàbí bí ẹni tí yóò wa ọkọ̀ náà se rìn ní ìgboro nítorí wípé ó ṣe kókó fún gbogbo wa láti tẹ̀lé àwọn òfin náà kí a má ba à ní ìjàmbá lójú pópó.

Mo máa ń gba àwọn ímeèlì èyí tí ó wúlò gidi gan lórí ímeèlì mi nígbà gbogbo. Èyí ti ẹ máa ń jẹ́ kó sù mí láti máa wonú ímeèlì náà nígbà gbogbo. Nítorí pé àwọn ímeèlì tí o ti ẹ ní ìtumọ̀, èyí tí ó lè kó bá ni, òun ni ó máa ń wọ orí fóònù mi.

Ìgbàgbọ́ mi nípa ìṣòwò ni pé owó tí mo bá fi ń ṣòwò mi ò gbọ́dọ̀ ná fún ara mi, mi ò gbọ́dọ̀ ná fún ara mi. Owó náà ó gbọ́dọ̀ lọ sí ibi ọjà, èyí tí mo fi ń ṣòwò ni.

Ó rọrùn ní ìgbà mí kò sì tún rọrùn ní ìgbà mí. Ó rọrùn fún mi láti dárí àwọn ènìyàn jì nítorí pé èmi náà mọ̀ pé èmi náà lè ṣẹ̀ sí àwọn ènìyàn, èmi náà nílò ìdáríjì wọn. Ìgbà mí ohun tí ó fi rọrùn ni pé tí ẹ̀ṣẹ̀ náà bá lágbára gan, ṣùgbọ́n nígbà yìí, nígbẹ̀yìn a ó dáríjì irú ẹ̀ní bẹ́ẹ̀ náà ni.

Mo mọ̀ bí a ti ń tún àwọn nǹkan kéékèèké kéékèèké ṣe nínú ilé. Àwọn nǹkan tí kò gba agbára púpọ̀, mo máa ń tún wọ́n ṣe fúnra mi. Tí mo bá ti tú ti mo ti wo nkán tó wà nínú rẹ̀, pàápàá jùlọ tó bá ní ṣe pẹ̀lú iná, àwọn iná kéékèèké, mo le ṣe.

Mo ga díẹ̀, mi ò ga púpọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin ṣe máa ń ga. Mi ò kurú, bẹ́ẹ̀ ni mi ò sì le sọ pé mo ga púpọ̀. Mo ga ní ọ̀nà tó yẹ kí n ga díẹ̀.

Dáadáa, nígbà tí mo bá rí ẹni tó bá ń wa ọkọ̀ ní ọ̀nà tí ò yẹ kó ṣe wà, èyí máa ń múnu bi mi gidigan ni. Nítorí wípé ibi tí a bá ti ń wò kí ọgbọ́n kó wà tí ò bá ti sí ọgbọ́n níbẹ̀, ó máa ń munu bi ni gidigan ni.

Mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí dáadáa. Mo máa ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin láti ìlú Èkó lọ sí ìlú Ìbàdàn dáadáa. Ọkọ̀ ojú irin ó jẹ́ kí ayé kó rọrùn fún mi láti lọ láti ibì kan sí ibòmíràn.

Kò sí ọ̀nà kan pàtó tí mo máa ń lò láti fi ṣètò ímélì mi. Ó ti níbi tí mo ti ń wo ímélì tó bá wọlé, ó ti níbi tí ímélì tí mo bá ránníṣẹ́ jáde ó ti níbi tó máa ń wà. Mi ò ní ọ̀nà kan ní pàtó tí mo fi máa ń ṣètò àwọn ímélì mi.

Èmi fẹ́ràn láti máa gbọ́ orin jùjú. Mo fẹ́ràn láti máa gbọ́ ti àwọn ẹlẹ́ṣin Kiris-kiss kiriyo. Mo fẹ́ràn orin gidi gan ni, ti orin ìlú mi orin ìbílẹ̀ náà mo fẹ́ràn láti máa gbọ́ gidi gan. Ṣùgbọ́n ìgbà tí àkọ́kọ́ tí mo fẹ́ràn àwọn orin náà ó dá lé lórí ìgbà tí mo bá ń gbọ́ orin náà.

Mo fẹ́ràn láti máa lọ sí etíkun. Mo fẹ́ràn rẹ̀ gidigan nítorí wípé ó má ń jẹ́ kí n gbàgbé àwọn ìṣòro mi. Mo fẹ́ràn rẹ̀ gan ni o láti má lọ pẹ̀lú olólùfẹ́ mi láti lọ dárayá níbẹ̀.

Ìràwọ̀ wíwò, o ti wà láta yé bá yé. Èmi náà máa ń wò ó, ṣùgbọ́n mi o le sọ pé mo fẹ́ràn rẹ̀. Ṣùgbọ́n nígbà tí mo bá nílò rẹ̀, èmi náà máa ń wò ó lẹ́kọ̀ọ̀kan.

Mo máa ń ṣe irun mi nínú ilé. Inú ilé ni mo ti máa ń ge. Inú ilé ni mo ti máa ń ṣe lọ́ṣọ̀ọ́. Mi ò kín gbé lọ sí ìta láti lọ ṣe. Inú ilé mo ti máa ń ṣe gbogbo nǹkan tí mo nílò láti ṣe nípa irun mi.

Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ nípa iṣẹ́ mi ni bí a ṣe ń lo àwọn irinṣẹ́ ńlá ńlá ńlá ètò níṣe pẹ̀lú iṣẹ́ mi. Àwọn irinṣẹ́ kan ṣẹ̀ṣẹ̀ déta níṣin tó jẹ́ pé o nílò ọgbọ́n láti fi lè máa lo àwọn irinṣẹ́ náà. Iyẹn ni mò ń gbèrò láti kọ́.

Èmi máa ń ṣe ìpè fídíò dáadáa. Ohun tí mo sì fi fẹ́ràn rẹ̀ ni pé ó máa ń jẹ́ kí n rí ẹni tí mo ń bá sọ̀rọ̀ dáadáa èyí tún máa ń jẹ́ kí ìpè náà ní ìtumọ̀ ju ìgbà tá bá rira lọ.

Mo máa ń kí àwọn ènìyàn gẹ́gẹ́ bí wọ́n ṣe dàgbà sí. Tó bá jẹ́ ọmọ kékeré ni mo fẹ́ kí, ó ní bí mo ṣe máa kí i. Màá kàn kí i láìtẹ̀. Tó bá jẹ́ àgbàlagbà tó jù mí lọ ni mo fẹ́ kí, màá tẹ̀ díẹ̀ láti kí wọn.

Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáradára. Mo fẹ́ràn láti máa bá àwọn ènìyàn sọ̀rọ̀, bóyẹ́ ẹni tí mo mọ̀ ni o tàbí ẹni tí mi ò mọ̀ rí. Mo fẹ́ràn rẹ̀ gidi gan láti máa takùrọ̀sọ pẹ̀lú àwọn tí ó wà ní inú ẹ̀rọ ìgbésókè.

Dúnádúrà o ṣe kókó, pàápàá jùlọ nígbà tí ènìyàn bá fẹ́ san owó kookan ó fẹ́ ra nǹkan kan nínú ọjà. O ṣe kókó kí èyàn mọ bí èyàn ṣe máa ń dúnádúrà kí wọ́n má baà san owó tó pọ̀ jù lórí nǹkan tí ó fẹ́ rà nínú ọjà.

Mo má ń mú àwọn èrò tuntun wá nígbà tí ó bá ku èmi nìkan, tí mo bá boya móda jókòó ni o tàbí mo wà ní ilé ìtura, Ibikíbi ni mo ti le mú èrò tuntun wá, pàápàá jùlọ nípa tí nígbà tí èmi nìkan bá dá wà tàbí nígbà tí mo bá ń gbọ́ ohun tí àwọn ẹlòmíì bá ń sọ.

Mi ò fẹ́ràn ìrìn òkè ó, nítorí pé ó tètè máa ń rẹ́ yàn. Nígbà tí ènìyàn bá ń gun òkè, tó ń gùn, ó máa ń rẹ èèyàn lóòrèkóòrè, ó sì lè mú kí ẹsẹ̀ kó máa rọ ènìyàn nígbà tí ẹni yẹn tí ó bá dà wà tó ń gbìyànjú láti simi.

Mo ma ń ṣiṣẹ́ láti ilé. Ọjọ́ méjì nu ọjọ́ márùn tí mo ní láti fi ṣiṣẹ́ ni mo ma ń lò ní ilé láti ma fi ṣe àwọn iṣẹ́ lórí fóònù mi. Ó jẹ́ kí ó ayé kó rọrùn fún èmi náà pẹ̀lú mo fẹ́ràn rẹ̀.

Orin tí mo fẹ́ràn jù l'àwọn orin tí Sunny Adé bá kọ. Gbogbo orin Sọ́ní Adé pátá òun ni mo fẹ́ràn nítorí pé àwọn ọ̀rọ̀ ọ́nù rẹ̀, àwọn ọ̀rọ̀ tó ní ọ̀pọ̀lọpọ̀ ní tó ní làákàyè tó wà níbẹ̀. Mo fẹ́ràn rẹ̀ gidi gan.

A! Mo fẹ́ràn rẹ̀, ṣùgbọ́n ẹrù má a ń bà mí láti lọ sí irú àwọn ilé bẹ́ẹ̀. Ẹrù má a ń bà mí gidigan ni, ṣùgbọ́n nígbà tí mo ti ń dàgbà, bi mo se ń dàgbà sí ní ẹrù náà ń kúrò ní ara mi. Ṣùgbọ́n tẹ́lẹ̀, a! Ohun tó le fún mi ni láti lọ sí irú ilé bẹ́ẹ̀

Mo fẹ́ràn láti máa ra oúnjẹ ní òpópónà. Ṣùgbọ́n máa kọ́kọ́ wo irú òpópónà tó jẹ́. Bóyá ó dọ̀tí tàbí kò dọ̀tí. Tó bá jẹ́ èyí tí àyíká wọn da, mo lè ra oúnjẹ nbẹ̀, mo lè mú lọ lé tàbí kí n jẹ níbẹ̀ bákan náà.

Mí ò tí ì máa lo gíláàsì. Mi ò sì gbàdúrà pé kí ma lo gíláàsì torí pé oríṣìíríṣìí gíláàsì lówà. Èyí tí ó kàn wà fún ẹni tí ò lè kàwé dáadáa tàbí èyí tí a fi ń dáàbò bo ojú wa nígbà tí a bá ń tẹ fóònù wa. Sugbon kò sí èyí tí mò ń lò nínú àwọn eléyìí, kò sí èyí tí mò ń lò. Mi ò kí ń lo gíláàsì.

Mo ti gun alùpùpù rí, mo sì tún n gun, mo ma ń gun dada. Nínú ọ̀sẹ̀ tí a wà yìí mo ti gun alùpùpù. Bóòtì lẹ jẹ́ pé mo mọ̀ wípé ó léwu fún ẹ̀mí tí a bá fi wé mọ́tò ayọ́kẹ́lẹ́ ṣùgbọ́n nígbàtí mo bá fẹ́ tètè dé ibi tí mò ń lọ mo máa ń fẹ́ràn láti gun alùpùpù dada.

Mo fẹ́ràn láti máa mu omi dáadáa. Ṣùgbọ́n lẹ́yìn omi, àwọn ohun dídùn eléso mo fẹ́ràn láti máa mú dáadáa. Tó bá túwà tútù mo fẹ́ràn rẹ̀ gan.

Mo máa ń gba àwọn ímeèlì àìwúlò dáadáa. Mo máa ń gbà wọ́n dáadáa. Mo má ń gbà wọ́n dáadáa. Àwọn ímeèlì tí kò ní túmọ̀ sí mi, èyí tí ó léwu gan fún ẹ̀rọ fóònù mi, mo máa ń gbà wọ́n dáadáa. Tí mo bá ti gbà wọ́n, mo máa ń pa wọ́n rẹ́ni.

Oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù, òwun ni kí n rí búrẹ́dì àti àkàrà papọ̀. Mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti àkàrà papọ̀. Ògì àti àkàrà náà, mo fẹ́ràn rẹ̀ dáadáa. Ti ba ti rí mílìkì sínú ògì náà pẹ̀lú àwọn nǹkan tó máa jẹ́ kó dùn, mo máa ń fẹ́ràn rẹ̀ dáadáa.

Ojú mi dára, ojú mi gúnrégé, ó se wúwo dáadáa. Ojú mi dára gidigan ni. Àwọn ènìyàn ti máa ń sọ pé a, ọmọ tó dùn tò báyìí, ọmọ tó da ni ẹ́. Ojú mi dára gidigan ni. Kò sí àbàwó kankan níbẹ̀, kò sí àlebù kankan níbẹ̀.

Ohun èlò le láti rí. Ohun tí mo má n ṣe ni pé mo máa n lọ sínú ọjà láti lọ wá àwọn ohun èlò tí mo bá nílò. Màá ti kọ́kọ́ kọ wọn sílẹ̀ sínú ìwé kan, bí mbá ti kọ́ wọn sílẹ̀ tán, màá wá mú wọn lọ sínú ọjà láti lọ rà wọ́n.

Omi tí mo máa ń mu ní ojoojúmọ́, ó máa ń tó omi ike márùn-ún sí mẹ́fà, ike márùn-ún sí mẹ́fà, òun ni mo máa ń mu lójoojúmọ́. Mo má a mu ẹyọ kan àtàbọ̀ láàárọ̀, màá tún mu ẹyọ kan nígbà tí ọ̀gbẹ́ bá ń ngbẹmi, bi mo sì máa mú èyíyan.

Mo fẹ́ràn láti máa lo ibọsẹ kékeré èyí tí ò kí ń gùn. Mi ò fẹ́ràn àwọn tó máa ń gùn, èyí tí ó ti máa gùn ju orókún mi lọ. Àwọn tí ò kín gùn tó orókún, àwọn ni, tí ò kín gùn tó orókún, tí ò kín gùn, tí ó ju kókósẹ̀ lọ, àwọn ni mo fẹ́ràn láti lò.

Mo máa ń pe àwọn oníbàárà tuntun. Ohun gan ló ṣe pàtàkì jù, àwọn oníbàárà tuntun ló ṣe pàtàkì jù láti máa pè nítorí pé èé a nílò láti wá ọgbọ́n láti dè wọ́n mọ́lẹ̀ tí wọ́n fi ní máa lọ ra ọjà ní ibòmíràn.

Mo ma ń toro àforíjì nípa bíbẹ ẹni tí mo bá ṣẹ̀ wípé kí ó má ṣe bínú sí mi wípé iru re ò ní ṣẹlẹ̀ mọ́. Bí mo ṣe máa ń toro àforíjì ní eléyìí nígbà gbogbo tí mo bá ti ṣe ẹ̀nìkan.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú olórí ìṣe mi ó dára dáadáa. A ní ìbáṣepọ̀ tó gún mọ́. A máa ń bára wa ṣe gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n àti àbúrò. Ó náà ò rí mi gẹ́gẹ́ bí ọmọṣẹ́, ó rí mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́.

Tábìlì iṣẹ́ mi ó gùn dí rẹ̀ ṣùgbọ́n kò tóbi púpọ̀. Àga méjì ló wà níbẹ̀, èyí tí èmi fi máa ń jókòó àti nígbà tí mo bá ní àlejò, èyí tí àlejò tí mo bá ní yóò fi jókòó tàbí oníbàárà yóò fi jókòó.

Èmi fẹ́ràn láti máa wọ aṣọ tó bá ní búlúù lára. Bóyá wọ́n fàlà sí ní o tàbí wọ́n ò fàkankan sí lára ni o, mo fẹ́ràn aṣọ búlúù gidigan nítori wípé ó ní ohun tí mo láìkì jù nínú àwọn kọ́lọ̀ kọ́lọ̀ èyí tó wà.

Mo máa ń wọ ohun ọ̀ṣọ́ dáadáa. Mo máa ń wọ ti ọrùn, mo máa ń wọ ti akọ́wọ́, mo máa ń wọ ti ẹsẹ̀ dáadáa. Mo fẹ́ràn rẹ̀ láti máa wọ̀ ọ́ dáadáa.

Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì àti ẹ̀wà. Tí mo bá rí dòdò sí orí rẹ̀, inú mi a máa dùn nítorí wípé oúnjẹ yìí ó jẹ́ oúnjẹ tí inú mi máa ń dùn sì jù láti jẹ ní gba mi.

Èmi ò kì í jẹ oúnjẹ tó kù. Nígbà tí a bá ti jẹun tán, oúnjẹ tó bá kù, ìgbàgbọ́ òtítẹ mi ni pé ajá ni ìyẹn wà fún. Mi ò, mi ò fẹ́ràn láti máa jẹ oúnjẹ tí ò bá kù.

Mo máa ń fún àwọn òṣìṣẹ́ ni owó àfikún ṣùgbọ́n ó dá lórí bí àwọn òṣìṣẹ́ náà, bí wọ́n bá ṣe ṣiṣẹ́ sí fún mi. Tí inú mi bá dùn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe dáadáa, mo máa fi kún owó wọn. Ṣùgbọ́n tí inú mi kò bá dùn sí iṣẹ́ tí wọ́n ṣe dáadáa, owó tó yẹ kí n fún wọn dédé rẹ̀ náà ni màá fún wọn. Ni àìmọye ìgbà ni mo tún máa ń fún wọn ní owó lórí iṣẹ́ tí wọ́n kan sáré bá mi ṣe. Èyí ò ní ṣe pẹ̀lú owó oṣoṣù wọn.

Nígbà tí òjò bá rọ̀, kí òjò tó rọ̀ tí mo bá wà ní ìta, mo máa ń gbìyànjú láti rìn nílẹ̀ láti sá wọ inú ilé. Kí n dé ilé kí òjò tó rọ̀, nítorí pé mi ò nífẹ́ sí kí òjò má a ká mi mọ́ ìta. Ṣùgbọ́n tó bá ti ká mi mọ́ ìta, kò sí ǹkan tí mo fẹ́ ṣe, mà á sá fún òjò, mà á dúró sí ibi tí ó da tí òjò ni ti má a na mi lẹ́gba níbẹ̀. Tó bá dẹ̀jẹ̀ pé inú ilé ló jọ ká mi mọ́, bá ẹ pé inú ilé ni mo wà, inú mi má ń dùn dáadáa tí òjò bá wà ká mi mọ́ inú ilé nítorí pé àǹfààní ni èyí fún mi láti sùn, láti sùn dáadáa tàbí láti máa ṣe àwọn ǹkan mìíràn tí mo bá fẹ́ ṣe.

Ní ilé iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ oríṣiríṣi ìṣòro ló lè dojúkọ wá. Òro ìṣòro tó bá dé ló máa sọ irú bí a ṣe ṣe, bí a ṣe dojúkọ, bá ṣe wá ọ̀nà àbáyọ sí i. Tó bá jẹ́ ìṣòro tinú ilé ni láàrin ara wa bóyá èdè àìyedè wà, àwọn tó jù wá lọ lá ó lọ́ gbé bá, wọn ó sì bá wa yanjú rẹ̀ bó bá tán níbẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ èdè àìyedè láti ìta tàbí owó ò pé, owó sọnù, ètò ìṣúná, ò rí bákan, irú àwọn ìṣòro báwọn yìí, àwọn ẹ̀ka ẹ̀ka tó níí ṣe pẹ̀lú owó àwọn ni yóò jókòó. Wọn á wòó láti bẹ̀rẹ̀ padà títí di àkókò tí à ń sọ yìí. Wọn á wá ibi tí ìṣòro náà ti bẹ̀rẹ̀, wọ́n á wá ibi tó dé, wọ́n á wá bí wọ́n ṣe máa ṣe tí irú ẹ̀ ò fi ni ṣelẹ̀ mọ́ ní ọjọ́ mìíràn.

Kí n tó lọ sùn, mo máa ń gbàdúrà. Màá ti kọ́kọ́ jẹun ko tó di àkókò náà. Màá mú fóònù mi, màá tẹ̀ ẹ́. Màá lọ sí TikTok, màá wo Facebook, màá lọ YouTube oríṣiríṣi àwọn ibi mo máa ń lọ kí ó tó di pé mo gbàdúrà láti lọ sùn. Tí mo bá ti gbàdúrà tán láti lọ sùn, mo ti ṣe tán àti sùn niyẹ́n. Ṣùgbọ́n kí n tó gbàdúrà, màá tún tiraka láti lọ fọ ẹnu mi torí pé ìgbàgbọ́ mi ni pé ó yẹ kí ẹ̀yàn máa fọnu lẹ́ẹ̀mejì lójoojúmọ́. So lẹ́yìn eléyìí ni màá wá ṣẹ̀ṣẹ̀ gbàdúrà. Tí mo bá ti gbàdúrà tán, màá bọ́ sórí ibùsùn mi. Tí mo bá ti bọ́ sórí ibùsùn mi, màá fẹ̀yìn lẹ́lẹ̀. Màá máa tẹ fóònù mi, ibẹ̀ lóórùn tí màá dé, tí màá fi sùn lọ. Yòókù tun di àárọ̀ ọjọ́ kejì niyẹ́n.

Àwọn áàpù tí mo máa ń lò jù. WhatsApp, mo máa ń lò dáadáa lójúmọ́, mo máa ń lò dáadáa. X, mo máa ń lò náà dáadáa. Iyẹn ti ẹ̀ wà lára àwọn áàpù tí mo fẹ́ràn jù lọ. YouTube náà wà lára àwọn tí mo máa ń wò dáadáa nítorí ìyẹn ló ti máa ń fún mi ní ìdùnnú dáadáa. Òun àti TikTok, àwọn máa ń fún mi ní ìdùnnú dáadáa nítorí oríṣìíríṣìí oun àwàdà, oun tó máa jẹ́ kí èyàn kó rẹ́rìn lo wà n nú àwọn áàpù yìí.

Àwọn tí mo fẹ́ràn jù, àwọn tí mo fẹ́ràn jù ni àwọn tó jẹ́ wípé wọ́n fẹ́ràn mi. Mo tún fẹ́ràn àwọn tí wọ́n máa ń sọ ǹkan tí ò dá nípa mi nítorí pé ìdí ẹ ní pé tí wọ́n bá ti sọ ohun tí ò dá nípa mi, èmi náà wá lọ jókòó, màá ronú pé “àá ohun tí wọ́n sọ yìí ṣe lóòótọ́ ni àbí irọ́ ni wọ́n pa?” Tí mo bá ti wá rí pé òótọ́ làwọn èèyàn yìí sọ, èmi náà wá gbìyànjú láti tún ìwà mi ṣe. Nítorí ẹ ni ó jẹ́ pé mo máa ń fẹ́ràn irú àwọn èèyàn bẹ́ẹ̀ dáadáa. Ṣùgbọ́n àwọn tí ò kí ń sọ, tí ò kí ń sọ̀rọ̀ tí mo bá ṣẹ̀ wọ́n, irú àwọn èèyàn báyìí èmi ò kí ń fẹ́ràn wọ́n o. Nítorí pé a fi itọ́ tuntun sínú tuto fúnfún jáde. Ó ní irú àwọn èèyàn bẹ́ẹ̀

Mo ní ọgbà. Ọgbà náà tóbi, ó tóbi díẹ̀ kò tóbi púpọ̀. Nínú ọgbà mi, mo máa ń sin àwọn ẹranko bí i adìẹ àti àwọn nǹkan mìíràn níbẹ̀. Mo gbin ẹ̀fọ́, mo gbin ewédú, mo gbin ilá, mo gbin ata sínú ọgbà náà. Ojoojúmọ́ ni mo máa ń gbìyànjú láti ro ọgbà náà nítorí àwọn koríko èyí tí kò ní jẹ́ kí àwọn nǹkan tí mo gbin kó dàgbà dáadáa.

Mi ò mọ àmì ìràwọ̀ mi, mo ma n jẹ́ ohun tó máa n mú mí dùn láti mọ àmì ìràwọ̀ mi, bó ti lẹ̀ jẹ́ pé ní àwọn ìgbà kan ẹni kan tó mọ̀ nípa àmì ìràwọ̀, o sàlàyé àwọn oríṣiríṣi nǹkan fún mi nípa àmì ìràwọ̀, ìtumọ̀ rẹ̀, bí wọ́n se ń lò ó, bí èèyàn se le lò ó láti fi dárí bí èèyàn se ń dàgbà, àwọn ìgbésẹ̀ tí èèyàn ń gbé nínú ayé. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sàlàyé fún mi níbẹ̀ ṣùgbọ́n mo ti gbàgbé ohun tó ti ẹ̀ pé ti tẹ̀ mí. Bọ́yá lẹ́yìn ohun tí mò ń sọ yìí, màá tún lọ tún wo torí pé ó wù mí láti mọ̀ nípa àmì ìràwọ̀ mi.

Àwọn ọ̀rẹ́ mi náà ní owó tiwọn lọ́wọ́. Mi ò nílò láti ṣẹ̀ṣẹ̀ máa pín owó pẹ̀lú wọn. Ṣùgbọ́n tí a bá jọ jáde, bóyá a jọ lọ fún àwọn òde kan, èyí tí mo nílò láti mú owó jáde láti fi ra nǹkan fún àwọn ọ̀rẹ́ mi àti fún ara mi. Kò sí nǹkan tó burú jù. Iyé tí mo bá ní náà ni màá fi sílẹ̀. Tí owó tí mo bá ní tí ò bá ká iye nǹkan tí wọ́n fẹ́ rà bọ̀wọ̀ tí a fẹ́ tàbí tí a fẹ́ rà, wọ́n á fi owó kún un ní ọwọ́ ara wọn ni.

Mo kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́ mi ní ọjọ́rú tí a lò kọjá yìí. Nígbà tí wọ́n ní kí n kọ́ nípa ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ nípa bí owó ṣe wọlé àti bí a ṣe ná owó ní oṣù mọ́kànlá tí a ti lò kọjá. Èyun láti oṣù kínní títí dé oṣù kọkànlá. Inú ọ̀sẹ̀ yìí ni a máa ṣe ti oṣù kejìlá. A wà ṣe gbogbo ẹ̀ papọ̀, a rò ó papọ̀. Ọ̀la fi mọ̀ bí a ṣe ná owó ní ọdún yìí àti bí a ṣe rí owó sí nínú ọdún yìí.

Mo máa ń lo ìpara sára. Ojú nìkan ni mo máa ń lo ìpara sí. Mi ò kì í fi pa ọwọ́, mi ò kì í fi pa ẹsẹ̀. Ojú nìkan mo fi máa ń fi pa. Ìdí tí mo fi máa ń ṣe léèyì ni pé, tí mo bá fi pa ara, ooru máa tẹ̀tè mú mi ní ara. Pàápàá jùlọ tí o bá lọ jẹ́ tì ìgbà tí òòrùn bá ń mú gidi gan. Tí mi bá sì ti lo ìpara, ojú mi máa ń rí sákasakà, kò kí ń fanimọ́ra. Ni gbogbo ìgbà ni mo máa ń gbìyànjú láti lo ìpara sí ara mi.

Mo ma n ṣe ìsọdọ̀tun ọkàn lẹ́ẹ̀kan kan nítorí pé ó wọ́n díẹ̀. Kì í ṣe ohun tó eyan kan lè sọ pé ohun kan fẹ́ gburu má a ṣí káàkiri. Ó wọ́n díẹ̀.

Data tí mo máa ń lò lọ́sọ́ ọ̀sẹ̀ kì í ṣe pé ọpọ náà, ṣùgbọ́n ó máa ń tó gig bi, gig bi mẹ́jọ láàárín mẹ́fà sí mẹ́jọ, ó ní data tí mo máa ń lò lọ́sọ́ ọ̀sẹ̀. Ọ̀sẹ̀ tí mo bá gba àwọn fíìmù sórí fóònù mi dáadáa tàbí tí mo bá wo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá dáadáa lórí fóònù mi, àwọn ìgbà yìí data tí mo máa ń lò lọ́sọ́ ọ̀sẹ̀ ó máa wọ mẹ́wàá, mẹ́wàá gigi, ó máa wọ mẹ́wàá gigi dáadáa. Ìyẹn túmọ̀ sí pé ohun tí mo bá ń ṣe lórí fóònù lójoojúmọ́ ló máa ń sọ iye data tí màá lò. Àti pé tí mi ò bá ráyè tí mò ń ṣiṣẹ́ láti àárọ̀ dálẹ̀, irú ọ̀sẹ̀ bẹ́ẹ̀ yẹn data tí mo máa ń lò máa ń kéré gan ni. Igbà mí ó máa ń jẹ́ bíi méjì, méjì tàbí mẹ́ta ni data tí màá lò irú ọ̀sẹ̀ bẹ́ẹ̀.